Ayé tí ìlú jẹ́ ara wọn. Íńtánẹ́ẹ̀tì ti gba gbogbo ibi àti ọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin ni wọ́n ń lo ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Ni ọwọ́ ti àwa yií àti wípé wọ́n sọ ní àwùjọ wípé ẹni tí kò bá mọ̀ bí a ti ṣe ń lo íńtánẹ́ẹ̀tì wípé ó ti rẹ̀yìn, ẹ̀yìn lọ́wa. Nítorí náà ni mo ṣe ń lo íńtánẹ́ẹ̀tì. Wípé ṣe mo máa ń rà nǹkan lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni mo máa rà àwọn nǹkan tí mo bá nílò ní àtorí íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí mo sì máa ń rà ní orí íńtánẹ́ẹ̀tì tí ó wọ́pọ̀ jù ni owó tí a fi ń ṣe ìpè. Mo máa ń rà owó tí a fi ń ṣe ìpè ní àti orí íńtánẹ́ẹ̀tì eléyìí tí àwọn èèyàn máa ń pè ní Airtime. Mo máa ń rà nítorí wípé ó yára kankan láti rà ju wípé kí ń rà ní, ẹ́ẹ̀, ibi tí wọ́n ti ń ta lọ ní ojúkorojú ní àdúgbò. Tí káàdì ìpè mi tó bá ti tán, pàápàá ni mo máa gbé ẹ̀rọ ìbánidọ́rọ̀ mi tí mo sì máa lọ sí orí ìtàkùn ayélujára eléyìí tí a ń pè ní íńtánẹ́ẹ̀tì tí mo sì máa lọ rà ọ̀ mìíràn eléyìí tí mo máa fi ṣe ìpè. MTN òun ni mo lò tí mo sì máa ra nǹkan tí mo máa fi máa ṣe ìpè. Ẹ kéji ẹ̀, mo máa ń rà nǹkan tí wọ́n ń pè ní ẹ̀rọ ìgbéléwọ́. Ní àkọ́kọ́ rà ẹ̀rọ ìgbéléwọ́ mi, mo rà á ní orí ìtàkùn ayélujára tí a ń pè ní íńtánẹ́ẹ̀tì. Báwo ni mo ṣe rí rà? Ó ní, ó ní ibi tí wọ́n ti máa polówó ẹ̀rọ ayélujára ní orí íńtánẹ́ẹ̀tì. Ni ọdún náà lóun, mo sì wá eleyi tí ó wù láti rà. Lẹ́yìn ìgbà tí mo wá ilé tí ó wù mí láti rà tán, bẹ́ẹ̀ ni mo sì kó owó lé sí ẹni tí ó fẹ́ ta tí ó sì wá fún mi ní ẹ̀rọ ayélujára náà lẹ́yìn ìgbà tí mo kó owó lé tán. Mo máa ń rà àwọn nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀lọ́pọ̀. Bẹ́ẹ̀ ni mo sì ti ra bàtà ní orí íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí tí màá rí aṣọ tí mo fẹ́ràn tí ẹni tó ń ta tó gbé sórí íńtánẹ́ẹ̀tì, pàápàá ni mo máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ẹni náà. Tí màá sì ti fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ sí ẹni náà, a máa ji ọ̀rọ̀ lórí oyè owó tí ó máa fẹ́ jẹ́ kí n san ní orí ọjà náà tí a bá sì ti fẹnukonu sí orí oyè owó tí mo máa san fún ọjà náà. Ọjà náà yóò di gbígbé ná fún mi. Mo, mo sì máa gba ọjà náà lẹ́yìn ìgbà tí màá ti rà á tán ní àtorí ìtàkùn ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń rà àwọn nǹkan mi tí kì í ṣe bàtà tàbí kì í ṣe ẹ̀rọ agbéléwọ́ ní àtorí íńtánẹ́ẹ̀tì. Tótúnṣì máa ń rà lápútọọ̀pù náà ní orí íńtánẹ́ẹ̀tì àti àwọn nǹkan tí a máa ń lò nínú ilé gẹ́gẹ́ bí ẹ̀rọ amóhùnmáwòrán. Mo máa ń rà ẹ̀rọ amóhùnmáwòrán ní àtorí íńtánẹ́ẹ̀tì. Mo sì máa ń rà, mo sì máa ń ra àwọn nǹkan tí ó wà ní inú ilé gẹ́gẹ́ bí, ẹ́ẹ̀, gẹ́gẹ́ bí gègé tàbí jííńgì. Mo máa ń rà jííńgì, mo sì máa ń rà ohun tí a máa ń lò tí a máa ń fi n rùn dáadáa eléyìí tí àwọn Yorùbá ń pè ní pẹ̀fúùmù. Mo sì máa ń rà iyẹn náà ní orí ìtàkùn ayélujára tí a ń pè ní íńtánẹ́ẹ̀tì. Ni ìparí, íńtánẹ́ẹ̀tì ó fẹ̀, ó sì jẹ́ ibi tí ó rọrùn láti rà nǹkan tí a fẹ́ rà. Ó bá ti jẹ́ wípé ó ní, ó ní ọ̀nà ìdàkejì tí kò ṣe dáa níte, nítorí pé, a lè bá àwọn tí wọ́n fẹ́ gbá wa, a lè bá wọn pàdé. Àmọ́ pàápàá síbẹ̀, íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ibi tó jẹ́ wípé ó rọrùn tó sì yàwọ́ kankan láti ra ọjà ní ìgbàkúùgbà.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní oríṣìíríṣìí ọ̀nà. Mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ojúkorojú, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ láti orí ìtàkùn ayélujára. Bẹ́ẹ̀ ni a sì máa ń bá ara wa sọ̀rọ̀ ní àtorí ìpè. Bí ó bá ṣe wà àti pé bí ó bá ṣe gbà, ọ̀nà ni a sì máa ń ṣe. Èmi ò ní oníbàárà sí ojú kan, mo ní oníbàárà káàkiri káàkiri orílẹ̀ èdè. Tó bá jẹ́ wípé àwọn oníbàárà mi tí wọ́n fẹ́ mú ọmọ wọn wá sí ilé ìwé mi, mo rí àwọn òbí àwọn ọmọ tí mò ń kọ́ gẹ́gẹ́ bí oníbàárà nítorí pé mò ń ta ọ̀pọ̀lọ ní. Àwọn náà sì ń ra ọ̀pọ̀lọ fún ọmọ wọn. Nítorí náà àwọn òbí àwọn ọmọ tí mò ń kọ́ ní ilé ìwé wọ́n wà ní ara àwọn oníbàárà mi. Àwọn sì rí, a máa ń ríra ní ojúkorojú nítorí pé ìgbà mìíràn ìwẹ̀ wọn wà sí inú ilé ìwé láti wá wo bí àwọn ọmọ wọn ṣe ń ṣe sí. Tí wọ́n bẹ́ẹ̀ sì dé ilé ìwé láti wo bí àwọn ọmọ wọn ṣe ń ṣe sí, a máa ní ìfọ̀rọ̀jú tó rọrùn láti wo bí àwọn ọmọ wọn ṣe ń ṣe sí àti bí àwọn ọmọ wọn bí wọ́n ṣe lè máa dàgbà sí ní inú ọgbọ́n. Àti wípé iṣẹ́ tí mo tún ń ṣe tó tún jẹ́ iṣẹ́ pé kí a fi ilé, kí a, kí, kí a ta ilé tàbí kí a fún àwọn tí wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí mirẹ́ntì. Èyí àwọn tí wọ́n nílò ilé tí wọ́n jẹ́ oníbàárà, wọ́n ó pè mí ní orí ẹ̀rọ handset mi. Tí wọ́n bá ti pè mí ní àtorí ọ̀rọ̀ ẹ̀rọ alágbèéká mi, a sì máa sọ̀rọ̀ ní ìtubí inú bí. Pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Èmi ò kí máa bá wọn sọ̀rọ̀ ní ohun tó le. Nítorí wípé mo fẹ́ kí àwọn oníbàárà mi kí wọ́n mọ̀ wípé ẹni tí àwọn ń bá sọ̀rọ̀, ẹni dáadáa ni, èèyàn pẹ̀lẹ́ ni, èèyàn tó jẹ́ wípé kò lè gbé owó àwọn sàlọ́ ni tí kò sì nílú wọn ní jìbìtì ni. Nítorí náà ni mo sì máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ohun ìrẹ̀lẹ̀ àti ohun ìpẹ̀lẹ́ kùtù. Tí n bá ti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tán, bí a bá ṣe fẹ́ gbìyànjú láti, láti ta ọjà náà àti pé ní àti ọ̀dọ̀ wọn láti ra ọjà náà, wọ́n ló máa fẹ́nú kò sí. Ìgbà mìíràn ìwẹ̀ a máa pinnu láti pàdé láti rí ǹkan tí oníbàárà mi fẹ́ rà gangan. Tí ó bá sì ti rí ǹkan tí ó fẹ́ rà, ọ̀nà méjì ló pín sí. Ó lè lóhùn fẹ́, ó lè ní pé òun ò fẹ́ pé ká bá òun wá ǹkan mi. Tó bá sì lóhùn ò fẹ́, a ó sì bá wá ǹkan mi elé ti ó fẹ́. Pàpàjúlọ́ àwọn tí wọ́n fẹ́ ya ilé gbé. Tí ó bá ti ní pé ilé náà pé kò tẹ́ òun lọ́rùn, a ó bá wá lé mìíràn. Tí a bá sì ti rí ilé mìíràn, a máa kàn sí oníbàárà náà. Tí a bá sì ti kàn sí oníbàárà náà, a tún máa pinnu. A máa pèrò láti tún ti pàdé. Tí a bá tún ti pàdé ní ilé tí a tún rí fún oníbàárà mi, a ó tún wò finifiní, a ó wò ìyẹ̀wù, a ó wò yàrá ìgbàlejò síi, a ó wò yàrá ìdáná, a ó wò yàrá ibi tí wọ́n tí ń jẹun, a máa wò yàrá ìgbọ̀nsẹ̀, a sì máa wò ibà, ibi àlùwẹ̀. Gbogbo àwọn wọ̀nyí ni a máa wò. Tí a bá sì ti wò tán, oníbàárà mi sì máa pinnu pé bóyá ó máa san owó ibẹ̀ yẹn àbí kò ní san owó náà. Nítorí náà oníbí mo sì máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tó jẹ́ wípé ọ̀kan wọn máa balẹ̀ ní àti kó owó wọn lé mi lọ́wọ́. Oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí mo ṣe sọ ni mo sì máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ láti orí ẹ̀rọ ayélujára, mo sì lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ní ojúkorojú. Àmọ́ èyí ó, ó jẹ́, èyí ó jẹ́ ẹ́, bí ó bá ṣe gbà sí àwọn, àwọn, àwọn mìíràn ó gbà wípé ká yé ra ní ojúkorojú kí a bá ara wa sọ̀rọ̀. Àwọn mìíràn sì ni ó gbà wípé kí a bá ara wa sọ̀rọ̀ ní àti orí ìtàkùn ayélujára.